Báwo ni mo ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé? Èmi ò kì í jẹ́ kí iṣẹ́ kó di ìgbésí ayé mi lọ́wọ́. Bẹ́ẹ̀ ni mi sì kì í jẹ́ kí ìgbésí ayé kó di iṣẹ́ mi lọ́wọ́. Gbogbo iṣẹ́ tí mo bá ti se lẹ́nu, iṣẹ́ tí mo bá ti kúrò níbẹ̀, mo ti gbàgbé nipa niyen màá mú óna ayé mi pọ̀n. Tí mo bá sì di ẹ, ìgbésí ayé mi náà, mi ò kì í jẹ́ kí n máa ronú iṣẹ́ pé àmi ń parí iṣẹ́ kan rárá. Ọ̀tọ̀ọ̀tọ̀ ó ni wọ́n. Ìbí tí n bá parí wọ́n sí, tọ́jọ́ fi lọ ni.

Ṣe mo máa ń kọ ìròyìn ni ibi iṣẹ́? Ṣe mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Rárá, mi kì í kọ ìròyìn ní ibi iṣẹ́ nítorí pé iṣẹ́ mi ṣíṣe oníròyìn. Iṣẹ olùkọ́ òní mi. Nítorí díẹ̀ yín ẹ̀kọ́, òní mo máa ń kọ́, mo sì máa ń kọ ìlànà bí in ṣe kọ́ ọmọ ní ilé ẹ̀kọ́. Mi kì í kọ ìròyìn.

Ṣé mo fẹ́ràn wà ní òru? Ṣé mo fẹ́ràn wà ní òru láti wà lórí? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn òru lọ́pọ̀lọpọ̀ nítorí pé òru máa ń dákẹ́ jẹ́ẹ́jẹ́ ni, gbogbo ẹ̀ máa ń pirọrọ. Mo sì láìkí ibi tó bá dákẹ́. Nítorí idí eyìí ni mo ṣe fẹ́ràn láti wà ní òru. Nítorí pé òru máa dákẹ́, màá le ra róọ̀run sùn, kò dẹ̀ kí n sábà ń ṣí òru ní òru.

Nígbà wo ni mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Nígbà wo ni mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ah, mo kọ ní ọ̀sẹ̀ tó kọjá torí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń kọ ìgbékalẹ̀ iṣẹ́ ní ẹnu iṣẹ́ mi. Nítorí pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ la máa ń kọ́ omọ, láti kọ gbogbo ìgbékalẹ̀ tí a fẹ́ kọ́ wọn fún odidi ọ̀sẹ̀ kan.

Nígbà wo, nígbà wo ni mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? Nígbà wo ni mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? A! Èmi kì í ṣe ọlọ́dẹ, olùkọ́ ni mí. Nítorí ìdí èyí mi kì í lọ sí ọdẹ rárá rárá rárá rárá.

Kí ni mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ẹ n tí mo máa ń ṣe jù, òun ni pé mo máa ń fojúṣodé kí n wọ̀ pé ọ̀nà wo ni àwọn yòókù mi ti ń ṣe àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ti ń ṣe. Màá wá wò pé ọ̀nà wo lè ní fi lè ṣe tí yóò yàtọ̀ sí gbogbo wọn. Nítorí àwọn aráyé, ohun tó bá yàtọ̀ òun ni wọ́n máa ń fojú sí. Nítorí idi èyí, ọ̀nà tó bá yàtọ̀, ohun lè mi náà máa ń gbà ṣe nǹkan tèmi.